Iye ìgbà tí mo máa ń fọwọ́ lójoojúmọ́ kò ní iye. Mo máa ń fọwọ́ tí mo bá jẹun tán, mo máa ń fọwọ́ tí mo bá ṣe ìgbọ̀nsẹ̀ tán, mo máa ń fọwọ́ tí mo bá lọ sí, tí mo bá ṣiṣẹ́ mi tán, mo máa ń fọwọ́ lóòrèkóòrè, kò ní iye ìgbà tí mo le sọ pé báyìí ni mo máa ń fọwọ́ ní ojoojúmọ́.

Ah! Gọ́ọ̀mù jíjẹ ṣe wá jẹ́. Èmi ò kí ń jẹ gọ́ọ̀mù. Kí ni ìdí tí màá fi jẹ gọ́ọ̀mù? Gọ́ọ̀mù o kì n ṣe nǹkan tí ènìyàn máa ń jẹ, kò kì n ṣe nǹkan tó yẹ kí ènìyàn fi sẹ́nu rárá àti rárá. Nítorí ìdí náà, èmi ò kí ń jẹ gọ́ọ̀mù o. Ǹkan tí mo máa ń fi gọ́ọ̀mù ṣe ni wípé mo máa n fi lẹ̀ ǹkan tó bá ṣí bóyá bàtà, ìwé tàbí àwọn ǹkan mìíràn tó ṣe wípé gọ́ọ̀mù lè lẹ̀.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi ni bí wọ́n ṣe ń dáhùn àwọn ìbéèrè tó ní ṣe pẹ̀lú market research. Tó ṣe wí pé tí mo lè dáhun e, tí mo lè fi ran àwọn tó jẹ pé wọ́n ní ilé, tí wọ́n da ilé iṣẹ́ sílẹ̀ láti fi ran wọ́n lọ́wọ́. Bí àwọn oníbàárà wọn, bí wọ́n ṣe ń ra àwọn product àbí bí wọ́n ṣe ń lo àwọn services wọn sí market research tó fi jẹ́ pé wọ́n fi máa mọ àwọn nǹkan tí wọ́n nílò láti máa ṣe lọ àti àwọn nǹkan tó yẹ kí wọ́n yọ kúrò. Mo fẹ́ mọ̀ nípa rẹ̀. Mo dẹ tun fẹ́ mọ̀ nípa bí wọ́n ṣe ń kọ ìwé dáradára tó ṣe pé tí ènìyàn bá kàá, inú ènìyen máa dùn. Tó ṣe wí pé nǹkan tẹ niyen bá fẹ́ gbọ́, òun ló fẹ́ gbọ́. Mo fẹ́ mọ̀ nípa ìyẹn náà sí.

Rárá, mi ò kí ń sáré torí pé mi ò kọ́ bí wọ́n ṣe ń sáré láti ilẹ̀. Ìsìn yìí mo ti wá dàgbà àti wá sáré ní ìsìn yìí, ó jẹ́ ǹkan tó ṣòro púpọ̀ fún mi. Tí kódà gan-an tó bá jẹ́ pé mo fẹ́ sáré láti kan lọ bá èèyàn, láti bí ẹni ẹni yẹn ti já mi jù sílẹ̀ mo á fẹ́ bá, ní ṣe ni mo máa máa mí hẹ̀lẹ̀hẹ̀lẹ̀. Ká sẹ́sé tó wá sọ pé bí à máa lọ máa sáré lórí field àbí lórí pátákò tàbí ní ibi tó ṣe pé wọ́n fi ń ṣe eré ìdíje, mi ò kí ń sáré. Ó dẹ̀ ye kí máa sáré torí ǹkan tó dá púpọ̀ nìyẹn. Ó ní, ó ní ohun tó dára púpọ̀ láti ṣe fún ara. Ó máa ń jẹ́ kí ara jí pépé. Ó máa ń jẹ́ kí ọkàn èèyàn gan kó jí pépé. Ara ní àkópọ̀, ó máa ń jẹ́ pé ó wà ní àlàáfíà àti níbí ó ṣe yẹ kó wà.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadaa. Ni generation ta wà yìí nísinsìnyí, àwọn tí wọ́n ń tà nǹkan gan, orí Íńtánẹ́ẹ̀tì gan ni wọ́n ti ń tà. O, àti rí èèyàn tó ṣe pé ó máa ma tà nǹkan lẹ́gbẹ̀ẹ́ ilé kò wọ́pọ̀ mọ́ nísinsìnyí. Orí Íńtánẹ́ẹ̀tì ni mo ti ń ra nǹkan àgàgà, aṣọ, bàtà, báàgì, àwọn ohun tí mo fi ń mú ara mi dán tí àwọn olóyìnbo ń pè ní skincare, wíìgì, irun, o, àwọn ẹ̀ṣọ́, jewelries, earring, necklace, gbogbo ẹ. Ko fẹ́ sì nǹkan tọ́ je pé mi ò kí ń rà lórí Íńtánẹ́ẹ̀tì. Ṣùgbọ́n tí mo bá fẹ́ran nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, mo máa ń wò pé ta ni oníbàárà tí mo lè bá rà tó ṣe wí pé a tà nǹkan gidi fún mi tí ò ní ta ayédèrú fún mi, tó dẹ̀jẹ̀ pé kò ní tà á ní owó tí ẹ̀mí rẹ̀ gun-- tẹ́mi rẹ̀ le gun pa, ní owó kékeré lo máa tà fún mi, tó dẹ̀jẹ̀ wí pé ibi tó ti máa tà kò jìnnà sí ibùgbé títè mi tó jẹ́ pé mi ò ní fi lè san owó delivery tó pọ̀. Àwọn nǹkan tí mo máa ń gbójú wò nìyẹn kó tó dí pé mo máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadaa.

Mo máa ń wọ ohun ọ̀ṣọ́ o. Kódà mo fẹ́ràn ohun ọ̀ṣọ́ gan ni. Ṣùgbọ́n bó ṣe jẹ́ pé mo fẹ́ràn ohun ọ̀ṣọ́ tó, mi ò kí ń wọ ohun ọ̀ṣọ́ tó ṣe pé ó máa ń ṣe gidigba àti tó máa ń pariwo jù. Àwọn ohun ọ̀ṣọ́ mi tí mo máa ń lò ní ìwọ̀ntún, ní ìwọ̀nsí ni. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan, àwọn ọ̀ṣọ́ tí mo máa ń rà, mo máa ń rà àwọn eleyi tó ṣe wí pé ó kéré níwọ̀nba. Torí èmi gan-an fún ara lára, mi ò fi tara tara lára. Ki ohun tí, kí n tú wá wọ nǹkan tó tóbi jù mi lọ, ó máa dàbí ìgbà tí wọ́n ju, tí ń ìgbà tí wọ́n bá ju cup sínú goro ni. Mo máa ń lo ohun ẹ̀ṣọ́, àwọn ohun ẹ̀ṣọ́ tó jẹ́ wí pé àwọn ẹ̀ṣọ́ àgàgà, góòlù, steel, àwọn èèyàn wọ́n máa ń, èèyàn máa ń rí lò fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Àlò tún lò ni, àló gbe fọ́ mọ, àló, àló gbe fọ́ mọ ọmọ. Ǹkan tí jẹ pé èèyàn máa ń lò from one generation to the other. Torí wọ́n kò ki n tètè bó, wọ́n kò ki n tètè bá jẹ. Tó bá tẹ̀ ẹ jẹ́ ohun ẹ̀ṣọ́ ti góòlù, à, ìyẹn, tó bá ti sún yàn, òun ní èèyàn a tún ta. Nígbà tí èèyàn bá tún tàá, owó a tún ti wọ orí ẹ̀, tó ṣe pé èèyàn tún máa jèrè. Toje wi pé tí mo bá tà bẹ̀yẹ́n, mo tún máa fi owó ẹ́ra ìmíini, màá tún wọ, màá tún lò. Bẹ́ẹ̀yẹn bẹ́ẹ̀yẹn, òun ni mo ṣe máa ń ṣe.